Kí ni ó máa ń mú mi rẹ́rìn? Hn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa ń mú mi rẹ́rìn o nítorí pé ẹni tí inú rẹ̀ máa ń dùn gidigidi ni mo jẹ́. Ṣùgbọ́n àwọn tó máa ń mú mi rẹ́rìn jù, òun ni ibi tí àwọn ọmọdé, àwọn ọmọ wẹ́wẹ́ tán bá ti ń ṣeré. Ẹ mọ̀ pé eré àwọn ọmọ wẹ́wẹ́, ìma máa ń múni rẹ́rìn, ìma máa ń pani lẹ́rìn gan ni. Pàápàá jùlọ tí wọ́n bá ra wọ́n ṣeré, tí wọ́n bá ra wọ́n sọ̀rọ̀, wọ́n a máa sọ̀rọ̀ bí ẹni pé ọ̀pọ̀ èèyàn, òun ló wà níbẹ̀. Nítorí ìdí náà tí n bá rí pé wọ́n ń ṣerú àwọn eré bá wọn, ìn sì máa rẹ́rìn gidigidi gan ni.